Oun tí mo kọ́ tí ó le jù láti tí kru- ti ó rọrùn fún mi láti kọ́, òun ni nígbà tí mò ń kọ́ iṣẹ́ bí wọ́n ṣe ń kọ́ ilé. Ìgbà tí èmi àti ọ̀gá mi bẹ̀rẹ̀ sí máa lọ sí ibi iṣẹ́, ó ṣòro fún mi láti kọ́ àwọn iṣẹ́ bí a ṣe ń kọ́ ilé yìí ṣùgbọ́n ó tó bí ọdún kejì sí ọdún kẹta kó tó padà di pé iṣẹ́ yìí ń yé mi lọ́pọ̀lọpọ̀.

Gẹ́gẹ́ bí agbègbè tí mo wà, oríṣiríṣi èso ni ó máa ń wù ní àwọn agbègbè mi. Àkọ́kọ́ nínú àwọn ohun àwọn èso tí ó máa ń wù ní agbègbè mi, ohun ni ìbẹ́pẹ. Ìbẹ́pẹ wà, mọ̀ngòrò náà wà, èso kaṣú náà wà, àgbọn àti àwọn oríṣiríṣi èso mìíràn.

Bẹ́ẹ̀ni, èmi àti àwọn ènìyàn a máa ń sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè, pàápàá jùlọ ní ìgbà tí mo bá fẹ́ gun ẹ̀rọ ìgbésókè yìí tó sì jẹ́ wípé èmi àti àwọn ọ̀rẹ́ mi òun ní a jọ gun-un. Ao rojo titi láti ìgbà ti a ba ti gun ero ìgbésókè yìí, ti ao fi de oke ni ìbí tí a nlọ tí a bá sì tún gun ẹ̀rọ ìgbésókè yìí padà wá sí ìsàlẹ̀, èmi àti àwọn ọ̀rẹ́ mi á tún jọ máa ro ẹjọ́ náà nù.

Ìbéèrè yìí ó ṣe pàtàkì púpọ̀ torí wípé ó ní oríṣiríṣi àwọn nǹkan tí èmi máa ń wò. Kótóri pé mo ran ẹ̀yàn lọ́wọ́, pàápàá jùlọ àwọn oníbàárà, àwọn tí ó ń tọrọ owó lọ́wọ́ ènìyàn. Àkọ́kọ́ náà tí mo bá rí pé ìwọ tí ó ń tọrọ owó ní ọwọ́ mi, tí mo rí wípé ọ pé kò sí nǹkan kan tó ṣe ẹ, o dá lápá, o sì dá ní ẹsẹ̀, irú ẹni bẹ́ẹ̀ mi ò ní ràn lọ́wọ́. Ṣùgbọ́n tí mo bá rí wípé eléyìí kò le sọ̀rọ̀, ó dá lápá, ó dá lẹ́sẹ̀, irú àwọn tí mo máa ń ràn lọ́wọ́ nìyẹn.

Ní ìgbà tí mo wà ní ilé ìwé gírámà, mo ti ní ìpinnu wípé tí ń bá ti fẹ́ lọ sí ilé ìwé yunifásítì, ohun nkan tí màá lọ kọ́ ò ní pé màá lọ kọ́ mechanical engineering. Ṣùgbọ́n kí ń kíní ló kù nígbà tí mo ṣe, ìdánwò sí ilé ìwé gíga eleyi tí a ń pè ní JAMB. Nígbà tí mo ṣe ìdánwò yìí, ooo, ó fẹ́ yí ìpinnu mi padà tán láti lọ mú iṣẹ́ mìíràn.

Ìbéèrè yìí ó rí bákan bákan nígbà tí mo kà ìbéèrè náà kò sì yé mi dáadáa torí wípé mo rò wípé ìbéèrè yìí àṣìbéèrè ìbéèrè ni àbí kó jẹ́ wípé èmi ni mi ò gbọ́ ohun ìbéèrè yìí dáadáa. Nígbà wo ni ó máa ń fa ìbéèrè náà kò yé tó?

Bẹ́ẹ̀ni, ọ̀kan lára àwọn ohun tí mo fẹ́ràn jù ni pé tí ènìyàn bá fún mi ní àkókò báyìí àbí àkókò ìgbà kan kí n dé síbi kan àbí kí n ṣe iṣẹ́ kan, mo fẹ́ràn láti máa dé ní àkókò mo sì fẹ́ràn láti máa tẹ̀lé àkókò. Àkókò títẹ̀lé yìí ó jẹ́ ohun kan tí mo kọ́ ní ara bàbá mi torí wípé bàbá mi náà fẹ́ràn láti máa ṣe nǹkan ní àkókò tí wọ́n bá fún wọn.

Ní àwọn àjọ̀dún oríṣiríṣi ìrẹsì ni a máa nsè, ṣùgbọ́n àwọn ìrẹsì ti wọn má sè ni àjọ̀dún ó pé onírìísí méjì àwọn eléyìí tí ó gbajúmò dada bí oríṣi méjì ni àkọ́kọ́ eléyìí tí wọ́n máa ń sè ó ni eléyì tá ń pè ní jọ̀lọ́fú ricesi eleyi tó jẹ́ wípé ìrẹsì tí wọ́n dà gbogbo èròjà rẹ̀ papọ̀, òun ni àkọ́kọ́. Ẹléèkejì ni eleyìí ìrẹsì tí wọ́n sè ní funfun tí wọ́n sì dín ata rẹ̀ lọ́tọ̀ tí wọ́n wá mọ búlé lórí fún àwọn èèyàn.

Ẹja ó jẹ́ ara àwọn ẹranko abẹ̀mí tó jẹ́ wípé inú odò ni wón ń gbé. Ẹja oríṣiríṣi ẹja ni ó wà tí ó ń gbé inú odò. Ẹja ò sì lè gbé ibòmíì tó ju inú odò lọ. Tó o bá gbé ẹja kúrò nínú odò tó gbe wá sí orílẹ̀, kò ní pẹ́ tíru ibi tí ẹja náà tí ó fi kú. Àwọn ẹja tí wón sì máa ń tà ní ọjà àti àwọn ibi tó ti ń ta ẹja, oríṣiríṣi ẹja ni wọ́n ń tà níbẹ̀ bíi ẹja panla, ẹja koté àti àwọn ẹja mìíràn.

Oríṣiríṣi agbo, ohun ni a le mú nígbà àìsàn. Àgbo kan wà ní eleyii tí a ń pè ní àgbo jẹ̀dí jẹ̀dí. Eléyìí kò di gbà tí èèyàn bá ní àìsàn àbí tó bá reyan kí èèyàn tó mu àgbo jẹ̀dí jẹ̀dí. Agbo jedijedi yìí, o ma n fo ara, o si ma n fo jedijedi. Àgbo iba náà wà. Àgbo eléyìí ni èèyàn máa ń mu nígbà tí àìsàn bá ṣé èèyàn àb aare bá múyàn molẹ̀. Àwọn oríṣiríṣi àgbo ló wà, a sì tó ní àgbo ilẹ̀ tútù náà.